Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Eléyìí jẹ́ ìbéèrè pàtàkì. Nítorí ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́, mo ní ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ gan tí mo si máa ń darí. Àkọ́kọ́ nínú ọ̀nà tí mo máa ń gbá darí wọn ni wípé oníkálùkù ti mọ iṣẹ́ rẹ̀, tó tún mo ń sì wi pé kò sí inú ki eeyan se máa beere wipe iṣẹ́ wo ni màá ṣe. Tí n bá dé ibi iṣẹ́ ní àárọ̀, èmi níṣẹ́ mi ti máa ṣe ojú kí ǹkan máa wò wọ́n lọ wípé tó ní kálukù tí wà ní ibi iṣẹ́ rẹ̀ àbí kí i di ìdí, iṣẹ́ mi ojú bá yẹn lọ. Ona keji ni wipe mo mọ̀ n m'ọjú tó wọn bí kí n fún wọn ní owó àfikún owó oṣù ẹni tó bá ṣiṣẹ́ jùlọ tó sì dara dára jù. So ǹkan yẹn jẹ́ ǹkan tí ó jẹ́, ó jẹ́ ǹkan tó jẹ́ tí ó mu ọ́rí wọn yá ṣiṣẹ́ kí wọ́n lè má wá ibi iṣẹ́ dáradára.

Kí ni ọ máa ń ṣe nígbà tí o bá dúró de nǹkan? Nígbà kú, ìgbà tí mo bá ń dúró de kí nǹkan wá se àwon ise, mo máa ń dúró nígbà náà, mo sì máa ń fi àkókò náà sin nǹkan mìíràn tó jẹ́ tó wúlò fún mi. Aboya kín máa ka ìwé àwọn ọ̀jọ̀gbọ́n àbí kín máa wá ìmo máa kákiri kí nǹkan náà tó dé. Àfààna.